Mo máa ń pa àwọn fáìlì mi mọ́ dáadáa nítorí pé àwọn fatal document ló wà nínú fáìlì. Mo máa ń pa mọ́n, màá pa mọ́n, mo lè pa mọ́n sínú ilé, mo lè pa mọ́n sínú, eeh, laptop. Mo pa mọ́n mọ dáadáa torí wípé ó wà yíṣú, ó sì wà important sí mi. Torí má pa àwọn fáìlì mi mọ́ torí kí ekú má ba jẹ́, màá pa mọ́n nígbà mi, kí àwọn ayan má ba tọ̀ sí, màá pa mọ́n.

Mo máa ń pa fáìlì mi mọ́ dáadáa kó má bà bàjẹ́ nítorí pé àwọn nǹkan tó ń kọ sínú rẹ̀, àwọn nǹkan tó ṣe kókó kókó kókó ni. Tá bá sì pa ámọ́ tó bá di ọjọ́ mi ta fẹ́ lò a ní rí, tá bá wà.

Ó ti pẹ́ tí mo ti lọ wò, ó ti ṣe dié, ṣùgbọ́n mo máa ń tọ́jú ẹ̀ nílé dáadáa. Gbogbo ìdọ̀tí tó bá wà nbẹ́ẹ̀ máa yọ, máa fọ̀, máa clean ẹ̀ pẹ̀lú hydrogen peroxide. Gbogbo ìdọ̀tí tó bá wà nbẹ́ẹ̀ yóò jáde. Tó bá sì ń dùn mi, màá lo paracetamol, àmọ́ mi kì í sábà lo ṣayẹ̀wò rẹ̀.

Mi ò lọ́kọ̀ o. Mi ò lọ́kọ̀ ẹsẹ̀ ní fútúù, fútúù à jìn mí ní mọ́tò mi. Kọ́lọ́nù Olódùmarè kó wá pèsè mọ́tò féèmi náà lọ́dún. Mo fẹ́ ra mọ́tò lọ́dún, mọ́tò tí a rọ̀ bà. Mo fẹ́ rà á lọ́dún. Kọ́lọ́rùn ó kọ́. Kọ́lọ́nrùn ó gbé láàánu olóre olùrànlọ́wọ́ dìde fún mi. Mi ò ní mọ́tò. Mi ò ní mọ́tò rárá. Mo maa lọ́ gún ọ̀kadà ni. Ọ̀kadà la má-- ọ̀kadà rider. Àwọn náà máa ń gbé wa lọ gbogbo ibi tí a bá fẹ́ lọ. Tí a bá sì lówó táì gọ ọ̀kadà, a fi ẹsẹ̀ wa fotomẹ́ǹtì rẹ̀.

Mo fẹ́ràn ìmọ̀le ọlọ́run níṣe wá lérò kùkùn, ata àárọ̀, àtọ̀sàn, àtirọ̀lẹ́ àti alẹ́. Mo fẹ́ràn ìmọ̀le. Ìmọ̀le náà ló dá nínú ayé ènìyàn àti afẹ́rẹ tó ń fẹ́lùyàn. Afẹ́rẹ tó da ni gangan, òun ló mọ̀ fún ènìyàn ní àlàáfíà. Fún ìdí èyí, mo fẹ́ràn ìmọ̀le gan-an ní òwúrọ̀. Ìmọ̀le tó bá yọ lówúrọ̀ àti afẹ́rẹ́ rẹ̀ àti tirọ̀lẹ́, gbogbo ẹ̀ mọ́túnni lára ni.

Ah! Bí mo ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ pọ̀. Oríṣìíríṣìí ni ìrànlọ́wọ́. Ìrànlọ́wọ́ ìmọ̀ràn wà, ìrànlọ́wọ́ owó wà, ìrànlọ́wọ́ oúnjẹ wà, ìrànlọ́wọ́ ìfẹ-ìfẹ́ ọ̀nà hàn èèyàn wà. So oríṣìíríṣìí ni ìrànlọ́wọ́ tí èèyàn ṣe. Ẹlòmíìlé wà tí ó ní di ǹkan, bá wá bọ̀ tó bá ní ó fi ń rànlọ́wọ́, ó ń fún. Ó lè ṣe owó, ó lè ṣòro, ó lè ṣe ẹ kó mú un lọ ibi kan ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ òun yóò rànlọ́wọ́ náà ni.

Èmi gan-an, mo wà lábẹ́ èèyàn ni. Èmi gan-an mo wà lábẹ́ èèyàn tí ó sì ń bí Ọlọ́run kan ṣe àfikún owó mi. Èmi ò tí ì tó gbà èèyàn ṣiṣẹ́ torí èmi ò ní iṣẹ́. Iṣẹ́ ìjọba ni mò ń ṣe. Ọmọ abẹ sí ni mí, so mi ò lè fi kún owó tí èmi gan-an ò tí ì rí owó tèmi pé. Torí náà mi kì í fi àfikún torí pé mi ò kín ṣe ọ̀gá, mi ò sì dá ilé iṣẹ́ kalẹ̀. Mi ò ní nǹkan kan tí mò ń ṣe. Ó dẹ̀ yẹ kí èmi náà o lọ ibi iṣẹ́. Kọ́ lọ́hun olọ́dùmarè kó jẹ́ a fi kún owó fáwà náà a hún wo ojú wọn.

Máà ń ṣe, a máà ń ṣe ìsọdọ̀tun ọkàn nígbà tí ènìyàn ò bá ti ní dòtí lọ́kàn, tí ènìyàn sì ń ro èrò rere, èrò tó dá láti ṣe rere láyé. Àwọn ì-- gbogbo ìdò-- ì, ìsọdọ̀tun ọkàn ènìyàn yóò yí èrò, èrò òǹgbà ènìyàn nínú ọkàn ẹni padà sí rere. Gbogbo àwọn nǹkan tí ènìyàn máa ń ṣe tó, tó jẹ́ negative, tó jẹ́ ẹ̀dà kejì rere, ènìyàn ò ní sọọ, torí wípé ìsọdọ̀tun ọkàn oùn rere ni ó máa wá, oun ọ̀tún ni ó máa fẹ́ ṣe.

À, ìyá lé lé lèmi. Èmi i lọ búkà lọ jẹun. So, kanran tí ń fi lọ jẹun ní búkà, màá dá iná tó wùmí, màá jẹ. Tí oore ò fẹ́ oúnjẹ tó wù mí jẹ bá wà, màá dà á. Oúnjẹ búkà ṣòro jẹ. So èmi o lọ búkà lọ jẹun. Oríṣìíríṣìí ǹkan àwọn magí tí ò ní ìtumọ̀ ni wọ́n o fi sì, wọ́n ní kó lé dùn, kàn ní a ọbẹ yi dùn, ṣùgbọ́n ẹni lọ búkà nígbà mi ó ń fa ó ń pa ara rẹ̀ díẹ̀díẹ̀ ní. Kì í ṣe gbogbo búkà náà ni ò dá o. Ṣùgbọ́n è èèyàn máa ń sinmi sílè rẹ̀ ju kó lọ máa jẹun níta lọ.

Aṣọ tí mo fẹ́ràn jù láti máa wọ, àwọn aṣọ ìbílẹ̀ wa náà ni. Àwọn aṣọ kẹ́ kẹ́, aṣọ ìbílẹ̀ kẹ́wàá, nká rà kẹ́rán níràn, tí ó da, aṣọ bolẹ̀ tí ó, tí ó, tí ó gbe ewà rè jáde. Àwọn aṣọ ìbílẹ̀ lè mi máa ń wọ̀. Mi sábà lè wọ gbogbo aṣọ àwọn ọmọ, àwọn ọmọ ògè ìsìn. So ìbílẹ̀ lè mi máa ń wọ̀. Tẹ bá, tẹ bá wo ewú iro àti buba é fò̀fílẹ̀, tẹ bá fòfílẹ̀ wá gèlè tó da, ewe si àwọn ìbílẹ̀ lè mi máa ń wọ̀

Àwọn ẹ mu coffee ń bisẹ́ o. Ibi iṣẹ́ olówó lẹ́ńsọ yẹn, ọ́fíìsì gidi lẹ́ńsọ yẹn, e ṣerú bí tí àwa ti ń ṣiṣẹ́. Ọlọ́run Olódùmarè kò gbórí àwa sókè. Kò sí coffee kankan bì kankan, omi gan ò sínbẹ̀ tí èèyàn lè mu dé bí coffee níbi iṣẹ́. Tò ó, àwọn èèyàn ńlá lẹ́ńsọ, àwọn ọ́fíìsì olówó, ọlọ́lá, àwọn, àwọn PS, àwọn ọ̀gá lọ́gá lẹ́ńsọ yẹn. Èmi ò mú coffee ń bisẹ́ o nítorí pé ọmọ isẹ́ làwa. Àwọn ẹmu á rí coffee mú ń bẹ̀

Awa ò ní ilé, mi ò ní ilé sùgbọ́n mo ní fáànù. Fáànù làwá ń gbọ́, fáànù làwá ń lò. Ti o bá sì sí iná torí kì í síná. Sé bí a ti ẹ lo fáànù, mo máa ń lo atẹ́gùn olorun. Máa ṣí gbogbo fèrèsé mi kalẹ̀. Atẹ́gùn àlàáfíà Ọlọ́run yóò máa wọlé. Òun làwá ń lò. Àwa ò ní iná, de bí tá là ń lo fáànù èébo sùgbọ́n a máa ń lo afẹ́rẹ Ọlọ́run. Ifèrèsé wa sisi nígbà gbogbo ni. Máa ṣí prevent ì ẹ̀fọn kó mọ ba à jẹ á.

Èèyàn máa ń tọ́jú ara rẹ̀ náà dáadáa, máa ń tọ́jú ara mi dáadáa. Mo máa ń wẹ̀, ìgbà mí àárọ̀ àtálẹ, ìgbà mí àárọ̀, màá wẹ̀. Màá ṣe eekanna mi torí ọ̀fẹ́, báwà tí ó bá ti kún, màá tọ́jú ẹsẹ̀ mi. Mo máa ń wẹ̀, màá ṣan gbogbo, máa ń tọ́jú ara mi. Bí bá wẹ̀, màá kún irun mi, màá kun àtíkè màá pa ara, máa ń tọ́jú ara mi. Tí ó bá sìrẹ̀ mí, màá lo òògùn. Bí ó bá jọ mọ́ kí ń sín mi, màá sín mi.

A ṣe máa ń kí ènìyàn gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ọmọ Yorùbá la wà, ọmọ Yorùbá tí wọ́n kọ́ ní ilé ọgbọ́n tó sì gbẹ́kọ̀ ni wá. A máa ń gun oríṣiríṣi, lálè bí i kí, àwa máa ń kúnlè kí ènìyàn ni. Tó bá ṣe obìnrin, a kúnlè, tó bá ṣe ọkùnrin, a dọ̀bálẹ̀. Bí àwà ṣe ń kí ènìyàn nìyẹn. Tó bá jẹ́ wí pé ti alákọ̀wé ni, á kira wa náà ni. Àwa máa ń tẹ̀ ni. Nitorípé àwa máa ń fi ọ̀wọ̀ fágbà lọ́dọ̀ tíwà fún ìdí eyì. Ọ̀wọ̀ la fi ń, láfi máa ń kí ènìyàn ní ilẹ̀ Yorùbá.

Bí mo ṣe máa ń, bí mo ṣe máa ń pàrọ̀, pàrọ̀ ọkàn mi, máa ń pàrọ̀ ọkàn mi nígbà mìíràn tí mo bá ti ní mo fẹ́ ṣe àwọn nǹkan tí mo sì yẹ̀wò tí mo ronú dáadáa tí mo ò ṣe kíni, ì ń change ọkàn mi, n pàrọ̀ ọkàn mi láti fi ṣe.

Mi ò mọ parotin o. Èmi ò mú torí mi ti mọ ǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀, mi ò mú. Bóyá tó bá jẹ́ wípé àwọn, àwọn, ẹ́, ọtí tó le ni, èmi ò lè mu tí kankan. So mi ò kí ń, mi ò lè mọ́ mọ mọ parotin. Tó bá jẹ́ àwọn òògùn olóró ló wà nbẹ, èmi n mú.

Mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà mi nítorí pé tí èèyàn ò bá ṣe ìtọ́jú ọjà, yóò, yóò ṣọ́ọ̀tì. Àkọ́kọ́ náà, ọjà èèyàn, èèyàn gbọdọ̀ tó dáadáa kó lè wà secured. Tó bá dẹ̀ wà secure, ẹni tó bá ń bọ dúró ti, ó gbọdọ̀ máa wò ó, ó gbọdọ̀ máa kà á kó má jẹ́ wí pé wọ́n ti mún nbẹ̀ tó ò ní mọ̀. Ìdí nìyí tí èèyàn fi máa ń ṣe ìtọ́jú ọjà rẹ̀. Iye tí èèyàn bá sì ra ọjà kọ́ ní ó ta ọjà, yóò gbé gègé lé ọjà rẹ̀, yóò sì fi kùn torí kò sí ẹni tó gbàdúrà kó ta ọjà kó ṣọ́ọ̀tì.

Mo mọ àwọn aládùúgbò mi dáadáa. Àdúgbò mi àwọn tó dá wà ń bẹ, àwọn tí ò dá wà ń bẹ. Ṣùgbọ́n wọ́n ní tí ọ bá ti mọ wa, fún oni wà, kò ní si wàláà. Ẹni tí ó bá ṣe súnmọ́ ládùúgbò, eyan ó súnmọ́, e tí ó bá ṣe súnmọ́, ẹ̀yán ó fi lẹ́ ni. Wà tó jẹ́ wípé ṣe bí bẹ́ ké ẹ bá ń lọ lọ́nà tẹ jí té è kíra yin ni, ẹ̀ka àárọ̀, ẹ̀ka àṣàn, ẹ kú lé, síi ń tójú bá ń lọ. So ẹni, ẹni t'ọ bá mọ̀ pé ó lè fi sọ̀rẹ́, ó fi sọ̀rẹ́. T'ó bá lè fi sọ̀rẹ́, yóò mọ̀ lọ ni. So mo mọ iwa àwọn aládùúgbò mi nítorí pé oríṣiríṣi èèyàn ló wà ní àdúgbò. Ìka wà ń bẹ, ẹni tó sì dá a náà wà.

Ah! Èèyàn ò gbọdọ̀ má ṣe ìwádìí alábàásisẹ́pọ̀ èèyàn o, torí wípé oríṣiríṣi ènìyàn ló wà ní inú àjọ ṣiṣẹ́ pọ̀. Ẹlòmíì wà tó jẹ olootọ, ẹlòmíì wà tó jẹ́ ìka, ẹlòmíì wà tí ẹ lè fi'nu hàn, ẹlòmíì wà tí ẹ lè fi'nu hàn. Torí náà, èèyàn gbọdọ̀ ṣe ìwádìí alábàáṣiṣẹ́pọ̀ kí èèyàn tó gbà. Tí o bá sì gba tán náà, o lè dára de pé kò lè ṣe ọ níbi. Fún ìdí èyí, èmi ń ṣe ìwádìí dáadáa.

Aṣọ mi, kò sí ìgbà tí èmi fọ aṣọ, ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ òpin ọ̀sẹ̀ torí wípé èmi fẹ́ ká aṣọ pọ̀ nlẹ̀ tí èmi máa ma fi fọ́ torí wípé tó bá di ìparí òpin ọ̀sẹ̀ ó máa ń pọ̀. Fún ìdí èyí, àkókò tí ń bá ti wà tí kò sí iṣẹ́ kankan tí mò ń ṣe lọ́wọ́ máa ká aṣọ mi, màá fọ̀. Ṣùgbọ́n tó bá tún di òpin ọ̀sẹ̀ náà, èyí tó bá tún wà níbẹ̀, màá tún kọ̀, màá tún fọ̀. So kò ní ìgbà kan.

Èmi, àwọn ò, àwọn ojú òpó ayélujára tí èmi wà, n sì jù TikTok lásán náà ni in sì máa ń wòran nbẹ́ẹ̀ ni kò sí ǹkan tí ǹ ṣe ní TikTok. Mo wà ní TikTok, mò ń ṣe, mo wà ní WhatsApp, mo sì ń wò Facebook. Nǹ tó wà bẹ́ẹ̀ náà ni mò ń wò kò sí ǹkan kan tí ǹ ṣe bẹ́ẹ̀. Kí ń wòran, kí ń wò ǹ tó ń lọ, kí ń ka news, kí ń gbọ́ ẹ́ comedy, kí ǹ ṣe ǹ tí ǹ ṣe nù sọ́ọ̀ Facebook àti WhatsApp àti TikTok ni èmi wà.

Ah! Rárá o, gbà mo sì wà lẹ́nu iṣẹ́, kò sí ǹkan tó jọ Ìgbẹ́, ègbà wo ni mo ti kẹ́yin ikọ̀ ìgbẹ́kẹ̀nára o. Gbogbo ìgbà lọ́wọ́lọ́wọ́ mo sì wà níbi iṣẹ́, everyday ni o, màá gbé iṣẹ́ mi, màá rí pé mò ń ṣe iṣẹ́ mi bí ó ti yẹ kí n ṣe. So, ẹ́, gbogbo ìgbàlè mi máa ń ṣe ìgbékalẹ̀ iṣẹ́ mi torí wípé mo sì wà lẹ́nu iṣẹ́. Ojoojúmọ́ sì ni mò ń lọ ibi iṣẹ́, lẹ́yìn ọjọ́ Saturday àti ọjọ́ ìsinmi mo tún sì máa ṣí iṣẹ́ náà kí n lè múra dé ọ̀sẹ̀ tàá.

Àwọn app tí mo máa ń lo jù, nínú wọn náà ni Google èyí tí à ń ṣe yìí. Mo máa ń lo Google, mo máa ń lo àwọn, eh, W kankan mo máa ń lo tí mo fi ń ṣe iṣẹ́. Mo máa ń sábà lo àwọn tí Google, báǹkì ta fi ń ṣe iṣẹ́, ta fi ń gbé owó, ta fi ń send owó. Àwọn ran, àwọn app tí mo ń lò o pọ lóríṣiríṣi. Èyí tí mo bá fẹ́ lò náà làá lọ Google. Mo máa ń lo Google, Apple, YouTube, downloading, gbogbo ẹ̀yẹn náà làá máa ń ṣe. So.

Lóòótọ́ ni, ó yẹ ká má gba, ṣùgbọ́n dìpátímẹ́ǹtì tí èmi wà, èmi sábà wọ́n máa ń pè é ní léèfù. Èmi ò kí ń gba léèfù torí kò sí ààyè fún mi. Iṣẹ́ tí mò ń ṣe ò fàyè gba léèfù. So, ààyè mo máa ń sábà ni máa ń lọ ibi iṣẹ́. Lẹ́yìn weekend ni èmi máa ń sinmi. Léèfù mi ò gbá rí báyìí. Títí tí ń fì lọ rẹ́táyà, mi ò gba léèfù rí. Mi ò ti è lọ lé léèfù ọ̀sẹ̀ kan rí. So, èéé Saturday and Sunday náà ni mo máa ń lọ lí, mo máa ń sinmi.

A! Mi ò le dún oúnjẹ jẹ tó bá ṣè yẹn. Mo, mo fẹ́ràn rẹ̀ dáadáa torí ẹlòmíràn wà tó, tí, tí ó, tí ó ti jẹun. Yóò wá jókòó tí ẹ ò ní fún lóúnjẹ. Rárá o, tí mo fẹ́ràn á ti máa pín oúnjẹ. Tí Ọlọ́run bá jẹ́ kó wà ní o, sùgbọ́n tí kò bá sí kò sí pèsè dandan Ṣùgbọ́n mo fẹ́ràn rẹ̀ bó tí ẹ máa wú èmi kí èèyàn ò bá mi jẹun. Mo ń wú mi dáadáa, so mo fẹ́ràn kí èèyàn máa pín oúnjẹ fẹ́lòmíràn láti jẹun. O, èmi, ọkàn wọn ò mọ ṣúre fún.

Eré ìdání, mi ò mọ̀ túmọ̀ eré ìdání o. Kò clear si mi, mi ò mọ̀ itúmọ̀ rẹ̀ pàápàá. O, mi o mo n tí ń jẹ́ eré ìdání kò lè jẹ́ kí n, kí n lè dáhùn rẹ̀ bó ti yẹ kí n dáhùn rẹ̀. Mi ò mọ̀ n pa eré ìdání, mi ò mọ̀ bí wọ́n ṣe ń ṣe, mi ò mọ̀ bí wọ́n ṣe ń ṣe eré ìdání, so náà ì lè dáhùn rẹ̀

Bẹ́ẹ̀ni, mo ń rántí. Ṣùgbọ́n ìgbà mi ni n rántí, ṣùgbọ́n èyí tí mo máa rántí pọ̀ ju èyí tí mio kin rántí lọ. Mo ń rántí dáadáa. Tí mo bá lá là, tí mo sùn, tí mo jíì, màá rántí àwọn àlà kọ̀ọ̀kan tí mo bá lá. Kí Ọlọ́run Olódùmarè kí àlà ẹbí ìran bíi Fèjóbá bí, kó má bori wa. Mo máa rántí dáadáa. Mo máa rántí àlà. Bá làlà, kò sí bó bá gùn náà, Ọlọ́run máa fún mi rántí ní ìgbà mí.

Ah! Èmi máa ń lo àkókò mi dáadáa pẹ̀lú àwọn ẹbí mi o. Kò sí ibi tí ń lọ. Lẹ́yìn pé tí n bá ti lọ ibi iṣẹ́ tí mo ti ti ibi iṣẹ́ mi dé, èmi àwọn ọmọ mi, a jọ máa ṣeré torí àwọn náà lẹbí tí mo ní. Àwọn ọmọ láìbí mi, èmi wọ́n mọ ṣeré, a máa ń sá wà dà. To bá yẹ ká ṣe inú ilé, a jókòó a máa ṣe. So àkókò tí mo ń lò pẹ̀lú àwọn ọmọ mi, pẹ̀lú àwọn ẹbí mi, ó pọ̀ dáadáa torí wípé mo fẹ́ràn àwọn ẹbí mi.

Mo máa ń kọ lẹ́tà fún àwọn èèyàn sí àwọn èèyàn. Ẹh, ó kan wá jẹ́ wípé lẹ́tà ta ń kọ níìsìń kí í ṣe lẹ́tà ìrù t'àiyè ijọun. Àwọn lẹ́tà bí k'éèyàn yàn tẹ message through WhatsApp, mo má ń kọ dáadáa sí àwọn èèyàn. Ṣùgbọ́n nípa ẹ̀rọ ayárabíàṣá ni mo fi ń kọ. A kò tọ́wọ́ mọ̀ pé ká gbéwèé ká kọ. Hùn-ùn, ayárabíàṣá ni mò ń lò láti fi kọ lẹ́tà sí èèyàn.

Èmi ò ní ọjọ́ kankan ni mo fẹ́ràn o. Gbogbo ọjọ́ ni mo fẹ́ràn torí wípé ẹni tó ń ṣiṣẹ́, so kò sí ọjọ́ tí, tí mi ò fẹ́ràn. Ọlọ́run o ní jẹ àárí n tí ò da, gbogbo ọjọ́ ni mo fẹ́ràn. Monday tí ń lọ ibiṣẹ́, tí ń ṣiṣẹ́ ni mo fẹ́ràn ni, àbí níní mi ì fẹ́ràn, gbogbo ọjọ́ ni mo fẹ́ràn. Torí gbogbo ọjọ́ náà ni èèyàn ó lọ ibiṣẹ́, ó dùnún wá lé, ó dé sílé. Ọjọ́ Saturday ó wà pẹ̀lú àwọn ọmọ rẹ. Gbogbo ọjọ́ lè mi fẹ́ràn ni tèmi o, gbogbo ọjọ́ ló da lójú tèmi. Ọlọ́run ní bọ ọjọ́ jẹ fún wa.

Àwọn ẹlẹgbẹ́ mi ṣiṣẹ́. Báwo ni mo ṣe ń bá àwọn ẹlẹgbẹ́ mi ṣiṣẹ́? À, níbi iṣẹ́. Éhn ìfẹ́ náà là á fi ṣiṣẹ́. Because tí ẹ bá fi ìfẹ́ ṣiṣẹ́, iṣẹ́ tí ẹ ń ṣe kò ní yọ oríṣà yọ̀. Ẹ̀yin gan-an ẹ ní ní dùnnú. Tí ẹ bá wà níbi iṣẹ́, tí ẹ f'ayọ̀ ṣiṣẹ́, tí ẹ fi ìfẹ́ ṣiṣẹ́, tí ẹ fi ìkórenimọ́ni ṣiṣẹ́, à, kò lè, ẹni náà ò lè gbádùn iṣẹ́ o. Fún ìdí èyí, ìfẹ́ là á fi ṣiṣẹ́

Àkókò jíjì mi, àkókò mélòó ni mò ń lò láti ṣètò jíjì? Agogo mẹ́rin àbọ̀ lè mí mọ́ jí tó bá ti èwà pẹ́. Agogo márùn-ún torí wípé a ṣẹ̀ṣẹ̀ múra, à ń tọ́jú ilé, à ṣe gbogbo afàbọ̀, à gbálẹ̀ kó tó di wípé àwa ṣẹ̀ṣẹ̀ wá lọ òwe á múra ibi sẹ́. Ọ̀nà ibi isẹ́ dẹ̀ jìn. So tí ń bá tètè jí ní ago mẹ́rin àbọ̀ sí márùn-ún, màá léètì torí náà èrè àkókò jíjì mi ago mẹ́rin àbọ̀ sí márùn-ún ni.

Mi ò ní fọkọ sílẹ̀, kò sí fọkọ sílẹ̀. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò fọkọ sílẹ̀ sí, sílẹ̀ ní ilé ìdárayá torí pé mi ò kí ń ṣe sport, èmi ò kí ń ṣe nǹkan kan, mi ò ráyè gbogbo ẹ̀yin. Iṣẹ́ mi ò fàyè lẹ̀ láti lọ ilé ìdárayá láti lọ forúkọ sílẹ̀. Fún ìdí èyí, èmi ò lóko ní ilé ìdárayá kankan. Iṣẹ́ ilé mi gan-an ó tó fún mi, so ilé ilé mi tí mà ń ṣe gbogbo ohun tí ń bá ṣe ìdárayá tí bá ti wá ṣe. Lúdò náà ni ń tàná nu ilé, kò sí nǹkan kan mi tí mo lè ṣe mọ́, so bí mo ṣe ń dárayá temi nù.

Ah! Èmi fẹ́ràn, mo fẹ́ràn ìrìn nínú atẹ́gùn, mo fẹ́ràn kimonrin nínú atẹ́gùn, nítorí wípé atẹ́gùn, ìrìn atẹ́gùn, ah! Eh, ọmọ àárín atẹ́gùn ó mọ fẹ́, so òun ló dára jù gán. Kí ẹ máa rìn nínú, máa rìn ní atẹ́gùn ó dára púpọ̀

Ṣé o máa ń pa owó pamọ́? Kọ́lọ́run ó jẹ á ma rówó pamọ́ ni o. Torí ní ìlú tá wa wà yìí, ìlú Nàìjíríà kò lá ń pa owó mọ́. Tẹ bá lẹ pa owó mọ́, nǹ ti, ẹ kó dà kí èyàn ò kí ó mọ́ pa owó mọ́, ó pé wa lórílẹ̀ èdè tá wa wà yìí. Torí wípé ẹni bá ń ṣòwò, ohun tó bá rà lónì kọ́ ni ó rà lọ́la. Ibo wá ló ti fẹ́ rí owó pamọ́. Ṣe àwọn oníṣẹ́ oṣù tó jẹ́ pé iye tí wọ́n san fún wa báyìí kò tiẹ̀ dé bìkan, kò sí à ń pa owó mọ́ níbi tá wa wà yìí o.